Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Oórun tí mo máa ń sùn lọ́sán ó máa ń jẹ́ kí n sinmi, kí ara mi balẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí bá ti ṣiṣẹ́ púpọ̀ láti àárọ̀ tí mo bá ti jí, màá sùn lọ́sán kí n lè sinmi díẹ̀ kí n tó tún wá tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ tí mo bá ń ṣe ní ọwọ́.

Ní ọ̀pọ̀ ìgbà iṣẹ́ nìkan ni ó máa ń da èmi àti àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀. Ìdí ni pé kí ni a tún fẹ́ máa sọ lẹ́yìn iṣẹ́? A kì í so ọ̀rọ̀ tó bá jẹ́ pé ti ara ti ẹni ni tàbí tó bá jẹ́ mọ́ ti ilé. Ṣùgbọ́n tó bá ti dé bí pé a wà ní ibi iṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́ ni a máa ń sọ. Irú ìbáṣepọ̀ yìí ni mo máa ń ní pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Mo fẹ́ràn coffee gidi gan. Ṣùgbọ́n mo máa ń mu tea ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti mu tea. Ṣùgbọ́n tó bá jẹ́ coffee, coffee ni mo nífẹ̀ẹ́ sí jù. Tea náà dà ṣùgbọ́n èmi kò nífẹ̀ẹ́ sí tea báyẹn. Ṣùgbọ́n ẹni tó bá fún mi ní coffee, ah inú mi á dùn. Mo lè fẹ́ ṣàdúrà fún irú ẹni bẹ́ẹ̀ nítorí pé mo fẹ́ràn coffee.

Mo lè pín oúnjẹ mi, pàápàá jùlọ tí ẹni tí mo bá fẹ́ pin fún kò bá ní oúnjẹ tí ó fẹ́ jẹ tàbí kò tí ì jẹun tẹ́lẹ̀, tàbí ebi n pa kò dẹ́ ní ọ̀nà tí ó fi lè rí oúnjẹ jẹ, màá lè pín oúnjẹ mi pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ẹnití o ba n bèèrè oúnjẹ lọwọ mí tí ó bá ti jẹun, mo lè má fún, nítorí pé ojú kòkòrò ni irú ǹkan bá yẹn.

Nígbà tí mo ti di àgbàlagbà báyìí, mi ò kí ń ráyè máa wo àwọn ètò tẹlifísàn nimọ́. Ṣùgbọ́n nígbà tí mo kéré, a máa ń wo ètò tẹlifísàn nítorí pé ànfàní fún wa ni láti dárayá tàbí láti ṣe bí ọmọdé. Ṣùgbọ́n nísìínyi mí ráyè tẹlifísàn, mo lè má ní tẹlifísàn mi ò dènì mọ̀. Gbogbo ohun tí bá ń ṣe orí fóònù mi ni mo ti máa ń ṣe.

Rárá, mi ò kí ń sábà rọrùn nígbà tí mo bá ń sùn, kí ń ṣe ìṣẹ̀lẹ̀ tí ó má ń wáyé ní gbogbo ìgbà tí mo bá ti ń sùn, ṣùgbọ́n ní ẹkọ kan o le jẹyọ tàbí o le wáyé nígbà tí mo bá ti ń sùn, kí ń jí kiri pé ọrùn mi ti ń ro mí tàbí ọkan mi a ti wà ń bẹ̀ẹ̀ pé mi ò sùn dáadáa ni ó fà á tí ọrùn mi fi ń ro mí.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ọ̀hun ni àkókò ọyẹ́. Mo fẹ́ràn àkókò ọyẹ́ nítorí pé oru kì í mú, ṣùgbọ́n atẹ́gùn ma ń fẹ́ dáadáa. Mi ò sì nífẹsí oru. Ìdí nì yi to jẹ́ pé àkókò ọdún yìí, òhùn gangan ni ó tẹ́ mi lọ́rùn jù lọ nínú ọdún.

Mi ò kín sábà wọ ìṣòro ní ibi iṣẹ́ nítorí pé gbogbo ohun tó bá yẹ kí n ṣe létòletò tàbí ní àsìkò ohun ni mo máa ń ṣe. Ṣùgbọ́n tí a bá ní àríyànjiyàn ní ibi iṣẹ́ pẹ̀lú, ehn, alábàáṣiṣẹ́ pọ̀, mi ò lè pe wọn kí n sọ fún wọn pé ohun tí ẹ sọ yìí o, mi ò nífẹẹ síi, ẹ má sọ irú ẹ̀ sí mi mọ́. Báyìí ni kí a jọ sọ̀rọ̀, kí a dẹ̀ síi, jọ kó ojú nnkan tí ó bá ń fa àríyànjiyàn ká jọ kó kúrò nílẹ̀. Báyìí ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń sè oúnjẹ. Ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù ni kí a máa sè oúnjẹ. Mo lè sè ìrẹsì, ẹ̀wà, ọbẹ̀, gbogbo ǹkan bí àmàlà, ẹ̀bà, fùfú. Oúnjẹ èyí tó bá wù kó jẹ, mo lè sè é. Mo dè máa ń sè wọ́n dáadáa tó ẹ pé àwọn tí wọ́n bá jẹ inú oúnjẹ yìí, wọ́n máa ń nífẹ̀ẹ́ sí i tí wọ́n máa fẹ́ kí n sè oúnjẹ nígbà mìíràn fún wọn.

Ohun tí mo máa ń gbádùn jùlọ, òhun ni kí n tí rẹwà, kí n wọṣọ tó da, aṣọ tó mọ́, kí n lọ ibi tí ó bá wù mí, kí n jẹ oúnjẹ tí mo bá fẹ́, kí n ní owó lọ́wọ́, kí n dẹ lè jáde ní òrékoore, kí n lè máa ṣe ohun tí mo bá ní lọ́kàn fún àwọn òbí mi. Èyí ni ìgbádùn mi. Mo dẹ máa ń wo àwọn eré lórí fóònù mi tàbí lórí ẹ̀rọ amóhùnmáwòrán.

Rárá mi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti ní ọkọ̀ nítorí pé ọkọ̀ dára gan an. Ó lè gbé ni lọ ibi tí èèyàn bá fẹ́ lọ, ó de ì rọrùn jù kí èèyàn máa lọ máa wọ mọ́tò káàkiri lọ ibi tí èèyàn bá ń jáde lọ. Ọkọ̀ de máa ń rẹwà bí apẹ̀rẹ̀ ti bá máa rọkọ̀. Ọkọ̀ aláwọ̀ dúdú ni màá rà, tí ó dára, tí ó rẹwà, tí ó de máa tẹ mi lọ́rùn.

Ó ti ṣe díẹ̀ tí mo ti ní àlá burúkú. Mò lérò pé ìdí tí mi ò tí fì ní àlá burúkú ní ìgbà pípẹ́ ni pé mi ò kí ní èrò burúkú lọ́kàn. Mo má ń fẹ́ kí ohun tó dára tí ó má ń dùn mọ́ mi nù kí ó ṣẹlẹ̀ sí mi. Èyí ló fi jẹ́ pé èrò mi má ń papọ̀ àti àlá mi mọ ohun tí ó yẹ àti ohun tí ó tọ́.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà paro ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Bí i kí n fi ọkàn mi sí àbájáde ohun tí mo bá ń ṣe, tàbí kí ń mú inú ara mi dùn wípé lẹ́yìn iṣẹ́ yìí, ohun rere ni ó máa jẹyọ níbẹ̀, tàbí kí n fọkàn mi sí iṣẹ́ pé ó máa ń mú owó wá ni. Nítorí náà iṣẹ́ ò kí ń ro mi lójú tàbí kí ó sú mi nígbà tí mo bá ń ṣiṣẹ́

Rárá mi ò mọ̀ bí a ti ń fi tùràrí, èmi fúnra ra mi, mi ò fi tùràrí rí. Ìdí ni pé, mo ti lọ ìjọ tó jẹ́ pé wọ́n ní bí wọ́n ṣe máa ń fi tùràrí, ó ní ìlànà bí wọ́n ṣe máa ń lò ó àti àwọn ohun tí wọ́n máa ń lo tùràrí fún. Sugbo emi o ti fi turari ri, mi o de mo bi won se lo.

Ó wà lọ́wọ́ iru fífò tí ẹ ń gbìyànjú láti tọ́ka sí. Ṣùgbọ́n mo máa ń fo okùn. Iyẹn ni àwọn olóyìnbo ń pè ní skipping. Nígbà tí mo bá ń ṣe exercise láràárọ̀, mo máa ń fo okùn kí n lè ní ìlera tí ó péye. Iru fífò tí mo ti lérò pé mo fò nìyẹn. Ojojúmọ́ dẹ̀ ni mo máa ń fo okùn.

Ó lè di ìparí oṣù àkọ́kọ́ tí ọjà tuntun ma dé. Ní ìparí ìparí oṣù ni a ma ń gba ọjà tuntun. Èyí ni pé a gbọ́dọ̀ ta gbogbo ohun tí ó bá wà lẹ́ nínú oṣù kan tán kí a lè wọnú oṣù mìíràn pẹ̀lú àwọn ọjà tuntun. Èyí máa ń fún wa ní àǹfààní láti má ní ọjà tí ó máa bàjẹ́ mọ́lé kí a tó tà wọ́n tán.

Rárá o, mi ò kí ń gbé àpò ẹ̀yìn. Ó ti ṣe díẹ̀ ń sìn, ó ti di ọdún gbọọrọọ tí mo ti gbé àpò ẹ̀yìn gbẹ̀yìn. Nígbà tí mo wà ní ilé ìwé girama, ìgbà yẹn ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ṣùgbọ́n nísìí, àpò ọwọ́ ni mo máa ń gbé, èyí tí kò wúwo jù, tí kò dẹ̀ kí jẹ́ kí aṣọ tí mo bá wọ̀ kórìí bá kan. Mi ò le wọ bí i èwù gígùn kí wá gbé àpò ẹ̀yìn sí, nítorí pé mò ń ṣiṣẹ́ nísìí. Gbogbo ẹ̀mí rúfẹ́ àpò tí mo bá fẹ́ gbé, àpò ọwọ́ ni wọ́n máa ń jẹ́.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà pàrọ̀ ọkàn. Ìdí ni pé eyàn o gbọ́dọ̀ máa gbé wàhálà púpọ̀ sí ọkàn ènìyàn. Nítorí ọpọlọ ó wà fún oríṣiríṣi ǹkan nínú ara, ìlera ara àti bí ohun ṣe lè máa lọ dáadáa. Fún dí eyìí tí èèyàn bá ti ń ronú jù, ó dára kí èèyàn máa fi ọkàn sí ohun tí ó bá ń dùn yan nínú. Tàbí kí yan ó máa ṣiṣẹ́. Ìyẹn ni pé ṣiṣẹ́ ilé kí ọkàn ẹ lè wálẹ̀ tàbí kí o jáde. Mo máa ń jáde nígbà tí mo bá ti ń ronú jù. Báyìí ni mo máa fi ń pàrọ̀ ọkàn mi.

Rárá o, mi ò kí ń tan ìkíni lórí fóònù mi, mo máa ń lo fóònù mi bẹ́ẹ̀ ni. Àti pé mi ò rò boya ìdí wà láti máa tan ìkíni ní orí fóònù mi, kò sí ohun tí mo fi ń ṣe. Bí tí mo bá fẹ́ lọ lórí fóònù mi, màá fi ọwọ́ mi tẹ́, màá débẹ̀ fúnra mi ju kí ń tan ìkíni lọ.

Ó dára pé tí àwọn ènìyàn bá n bo iyì fún ènìyàn, tọ̀wọ̀tọ̀wọ̀ ni ó yẹ kí ènìyàn má a fi gbà kì í ṣe pé ká má a gbéra ga nítorí pé wọ́n kọ orin ìyìn wa. Nítorí ó gba ìtẹríba kí àwọn ẹlòmíì fúnra ra wọn lè má a kọ orin ìyìn ènìyàn. Bí i kí ó sọ pé ọmọ náà dára, ọmọ gidi ni oun, ṣíṣẹ́ bó ṣe yẹ àti ní àsìkò tọ̀wọ̀tọ̀wọ̀ ni ènìyàn má a fi má a dáhùn kó ṣe pé ká má a ranjú mọ́ wọn tàbí ká má a ṣe bí i pé àwa la dáa jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ó ṣe pàtàkì nítorí ó máa ń mú orí mi pé, kò dẹ̀ kí jẹ́ kí n sun. Láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga, òhun ni mo ti máa ń lo coffee. Pàápàá jùlọ ní àkókò kí a kọ ìdánwò. Mo lè kàwé títí di ọjọ́ kejì di gbogbo ọjọ́ tílẹ̀ ma fi ṣú. Coffee ni kò kí ń jẹ́ kí maa t'ongbé. Fún di eyi n'ídi iṣẹ́ náà, mo fẹ́ràn kí a máa lo coffee.

Mo máa dárí àwọn òṣìṣẹ́ ní àwọn ìlànà tí ó yẹ. Bí àpẹẹrẹ, tí a bá níṣẹ́ tí a bá máa ṣe, a máa péra wa jọ, a jọ máa jíròrò lórí iṣẹ́ yẹn. Kí n béèrè nǹkan tí wọ́n fẹ́ fi kún, nǹkan tí a fẹ́ ṣe. Kí ni àwọn èrò wọn lórí iṣẹ́ bẹ́ẹ̀? Èmi náà dè máa sọ tèmi. A máa jọ wò síra wọn, a máa mọ àwọn ọ̀nà tí a máa gbà ṣe iṣẹ́ náà. Lẹ́yìn náà, a máa fi iṣẹ́ fún ọ̀kọ̀ọ̀kan inú wa. Gbogbo wa la máa lọ ṣe nǹkan ìkíni tàbí ìkejì tí yóò mú iṣẹ́ náà dúró. Tí a bá ṣe tán, a jọ máa ṣà ìgbéyẹ̀wò rẹ̀, a máa kọ̀ sílẹ̀. Lẹ́yìn tí a bá gbà á sílẹ̀, a máa mu èyí tó bá da nínú bẹ̀. Òun ni a máa fi ṣe àgbékalẹ̀ iṣẹ́ wa fún àwọn ọ̀gá.

Aago mẹ́fà ní àrọ̀ òun ni mo máa ń ṣètò. Aago tí mo máa ń jí ní òwúrọ̀. Èyí ni pé oo ni àwọn nǹkan tí mo máa ń ṣe kí oo tó di aago mẹ́jọ. Ní aago mẹ́fà sí aago mẹ́jọ, òhun ni màá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn exercise fún ìlera ara mi. Tó bá dẹ̀ tí di aago mẹ́jọ òwúrọ̀, màá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn iṣẹ́ láti ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tóko. Oúnjẹ kì í ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àǹfàní sí. Tóbá tiẹ̀ jẹ́ pé eeyàn lé rí oúnjẹ, eeyàn lè jẹun. Gbogbo àwọn ènìyàn kọ́ ni wọ́n máa ń rí oúnjẹ jẹ. Fún di èyí, ìgbà tí mo kéré náà, mo máa ń rántí ìgbà tí mi ò lè jẹun. Ìyẹn máa wà lọ́kàn mi pé gbogbo ìgbà tí mo bá ti ní oúnjẹ tí ó bá ṣẹ́ ku kí n máa parí rẹ̀.

Rárá, mi ò ní àgbàlá òjò. Ibi tí mò ń gbé kò kí ń jẹyọ báyẹn. Ṣùgbọ́n ó ní àwọn ọ̀nà mìíràn tí mo máa ń gbà tí mo ti máa ń rí àgbàlá òjò. Ṣùgbọ́n agbègbè tí mò ń gbé kò sí irú ǹkan báyé àti pé ibi tí mò ń gbé ó dára tó àgbàra òjò kí ń jẹyọ ń bẹ̀.

Ní gbogbo ìgbà lójoojúmọ́ ni mo máa ń fọ ọwọ́ mi. Ní gbogbo ìgbà tí bá ti rí pé ìdọ̀tí ti ṣe sí ọwọ́ mi, tàbí mo ti ṣe ohun kan bíi kí n lọ lo ilé ìgbọ̀nsẹ̀, tàbí kí n lọ máa dáná, tàbí kí n wà nínú ilé, kí ó wa ma ṣe pé ó dọ̀tí tó ti ní mi lára, máa tètè máa fọ̀ wọ́n ní òrékóòrè báyen.

Ẹ̀ka ibi tí mo ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kì í ṣe emi ni mo wà ní abẹ́ ibi tí a máa ti ní àfojúsùn ọjà títà. Ṣùgbọ́n àwọn ẹ̀ka tí wọ́n ní ojúṣe bẹ́ẹ̀, wọ́n máa ń ríi pé wọ́n ṣe nǹkan tí ilé iṣẹ́ bá bèrè lọ́wọ́ wọn, ni pé kí wọ́n ní àfojúsùn ọjà títà. Ṣùgbọ́n èmi ò ní irú iṣẹ́ bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo sì fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn nítorí pé ní ilé ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti ìdùnnú ni ó máa ń wà n bẹ. Àwọn ohun tí mo fẹ́ràn tí wọ́n máa ń ṣe ní ilé ìjọsìn ohun ni orin kíkọ, kí a gbàdúrà, kí a dẹ̀, ká dẹ̀ ṣe ìtọ́rẹ fún àwọn tí a bá fẹ́ràn àti kí a jó. Gbigbo ohun yìí ni ó máa ń jẹ́ kí n máa lọ sí ilé ìjọsìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn ìwé kíkà lọ́pọ̀lọpọ̀. Pàápàá jùlọ nígbà tí mo wà ní ìwé tàbí nígbà tí mo kéré. Mo ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé títítí tí mo fi di àgbàlagbà. Nígbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́ gíga náà, mo máa ń kàwé nítorí pé mo fẹ́ yege. Nísìn, mo lè má ti kàwé fún ìgbà díẹ̀ ṣùgbọ́n mo máa fẹ́ràn láti kàwé àti láti kọ tìtẹ̀ mi.

Iṣẹ́jú mẹ́wàá sí méjìdínlógún, ó ti dá láti má wọ ojú ìbòjú lójumo. Èyi ni pé, mi o fẹ́ràn láti má rí pé mo rẹwà sùgbọ́n kò kí n wọ wákàtí. Gbogbo ìgbà tí mo ti wo ojú ìbòjú lójojumo kò ti wọ wákàtí kan rí, nítorí náà kò pe wákàtí.

Ọ̀rọ̀ ìdáríjì ó jìn gidi gan ni. Ìdí ni pé ní ọ̀pọ̀ ìgbà tí àwọn èèyàn bá ṣe ènìyàn, wọ́n le má fẹ́ gbà ni pé àwọn ni wọ́n ṣẹ̀ yín. Ní ọ̀rọ̀ tèmi, mo fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ pé àwọn ni wọ́n ṣẹ̀ mi. Ìgbà yí mo máa ń lè dáríjì wọ́n. Ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe agídí tí wọn ò bá fẹ́ gbà pé àwọn ni wọ́n ṣẹ̀ tàbí tí wọ́n ṣẹ ẹlòmíràn tí ó dẹ̀ kàn mi, mo lè má lè dáríjì wọ́n nítorí pé wọ́n má a ma ṣe ohun yẹn lọ, mọ ò dẹ̀ ní yípadà. Fún ìdí pé mo fẹ́ kí wọ́n yípadà, mo máa ń dáríjì wọ́n tí wọ́n bá ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni àwọn ṣẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ṣíná ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn tí n bá lọ ibìkan tí mi mọ ibi tí mò ń lọ, màá ti máa rìn, màá ti máa lọ ibòmíràn kí n tó wá béèrè pé ẹjọ́ ṣe ẹ mọ ọ̀nà ibi tí mò ń lọ yìí? Tí wón bá juwe fún mi, màá wá rí pé à mo máa ti kọjá ibi tí mò ń lọ nítorí náà mo ti ṣí ọ̀nà tí mo máa ń lọ rí.

Ní ọ̀pọ̀ gbà tí mo bá ń dúró de nǹkan, mi ò kí ń ronú nǹkan tí mò ń dúró de. Bí àpẹẹrẹ, ó lè máa bọ́ sí mi lọ́kàn ṣùgbọ́n mo máa ń saápàá mi láti rí i pé kò sí ní ọkàn mi. Mo lè fi ọkàn sí iṣẹ́ tàbí kí n gbádùn tàbí ìgbà mí tí nǹkan tí mo bá ń dúró de tó bá jẹ́ pé ó ti ń pẹ́ jù tàbí mo nílò rẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀, mo máa ma kanra. Ṣùgbọ́n tí mi ò bá nílò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó lè gba ọjọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, gbogbo nǹkan tí mo máa ń retí, wọ́n máa ń pẹ́ dé, fún idi ẹyi, ọkàn mi máa ń kúrò bẹ́ẹ̀.

Nígbà mìíràn, mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tun èyí tí mo ti ń lò tẹ́lẹ̀, tàbí nígbà tí èyí tí mo ti ń lò tẹ́lẹ̀ bá ti bàjẹ́, mo ma ra tuntun. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà, mi ò fẹ́ràn kí ẹ̀rọ ayára bí àṣá mi kí ó bàjẹ́ kí n tó ra tuntun. Ṣùgbọ́n tí mo bá kọ̀ tí rí pé àkókò ti tó láti ṣe àyípadà ẹ̀rọ ayára bí àṣá tí mo bá ń lò, màá lọ ra tuntun.

Ọ̀nà tí mo máa ń gbà kojú ìdènà ọkọ̀, òhun ni pé mo máa ń bèèrè fún ọkọ̀ ní orí íńtánẹ́ẹ̀tì bí i Uber, bí Bolt àbí InDrive. Àwọn ọ̀nà tí mo máa ń gbà dé ibi tí mo bá fẹ́ lọ, òhun nìyẹn. Ìdí ni pé mi ò fẹ́ràn kí má ja. Èkó jẹ́ èm ìlú tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà. Fún di èyí, tí àwọn èèyàn bá ń jáde wọ́n máa ń fẹ́ràn láti jà fún ọkọ̀. Ṣùgbọ́n èmi ò fẹ́ràn nǹkan báyẹn àti pé tí bá ti wà nílé, màá ti pe ọkọ̀ nínú àwọn ọkọ̀ orí íńtánẹ́ẹ̀tì yìí kí wọ́n wá gbé mi nílé. Báyìí ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀.

Ní ọ̀pọ̀ ìgbà tí òjò bá rọ̀, mo nífẹ̀ẹ́ sí pé kí n má sùn sí orí ibùsùn mi, tàbí kí n má a wo ẹ̀rọ ayára bí àṣá, tàbí kí n má a wo tẹlifíṣàn, bí i kí n wo fíìmù tí mo ti fẹ́ wo ní ìgbà pípẹ́ tàbí kí n faṣọ bo’ra kí ara mi balẹ̀ dáadáa nígbà náà.

Rárá, mi ò ní àwòrán lára. Kò ṣe pé ó jẹ́ nǹkan tó burú, ṣùgbọ́n mo lérò pé tí èèyàn bá ti ní àwòrán lára, èèyàn ò ní le yọ́ mọ́. Bó bá tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀ náà ni mi ò nífẹ̀ẹ́ síi. Mo fẹ́ kí ara mi kí ó mọ́ tónítóní láti orí dé èékánná ẹsẹ̀.

Mi ò kí ń lọ sí ilé ìdárayá kankan. Fún di ẹyìí mi ò fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. Ǹkan tí màá ń ṣe ni pé tí bá fẹ́ dárayá, mo máa ń ṣe é nílé tàbí kí n ṣe é ní orí fóònù mi tàbí ẹ̀rọ ayárabíàṣá mi. Ṣùgbọ́n ní pé ká lọ sí ibìkan kí a fi orúkọ sílẹ̀ fún ìdárayá, mi ò ṣe ri.

Rárá, mi ò tí bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Ìdí ni pé mi ò tí wà ní ipò tí má ti máa bèrè irú ìrànwọ́. Ní ọ̀pọ̀ ìgbà tí ohun kan bá ṣe ẹ̀rọ mi, mo máa ń pa á ni kí orí rẹ̀ tún le tún pé tàbí kó le tún tò. Ìdí nì yí tó jẹ pé mi ò tí bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí.

Ó ṣe ni láánú ní pé màá sọ pé gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi. Ìdí ni pé mo máà ń ṣiṣẹ́ lórí fóònù mi àti lórí ẹ̀rọ kọ̀ǹpútà mi, ṣùgbọ́n èyí tí ó rọrùn jù fún mi ni òun ni fóònù. Fóònù jẹ́ èyí tí mo lè gbé kà tí mo lè ṣe bó bá ṣe wù mí, mo lè yí kiri, ṣùgbọ́n tó bá jẹ́ kọ̀ǹpútà, ó ní bí mo ṣe lè máa yí kiri sí. Fún ìdí èyí, mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀ ìgbà fún iṣẹ́ àti fún ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àwọn atọwọ́dọ́wọ́, nítorí pé ní ilẹ̀ Yorùbá àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí òun ni ẹni tí a jẹ́. Báyìí la ṣe máa mọ ìtàn wa, ibi tí a ti ṣe àti àwọn tí wọ́n ti kọ́kọ́ tẹ̀dó kí wọ́n tó máa bí wa. Àwọn ìgbàgbọ́ yìí wọ́n de dàra nítorí pé wọ́n máa ń fún wa ní ìdánimọ̀ tàbí kí a lè máa mọ òye ibi tí a ti wá àti bí a ṣe ń lọ.

Bẹ́ẹ̀ni mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀fẹ́. Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ lẹ́yìn tí mo gba oyè ní ilé ẹ̀kọ́ gíga, ó ní àwọn iṣẹ́ tí mo ṣe kí n lè ní òye wọn kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lẹ́kúnrẹ́rẹ tàbí kí wọ́n tó gbà mí ṣiṣẹ́. Bí àpẹẹrẹ Wikipedia máa ń fún wọn láyè láti máa ṣiṣẹ́ sí orí ẹ̀rọ wọn, ìyẹn ìmọ̀ ọ̀fẹ́ níbi tí àwọn èèyàn ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tí wọ́n bá fẹ́. Lẹ́yìn náà ni mo bẹ̀rẹ̀ sí ní rí òye tí mò ń lò láti máa ṣe àwọn iṣẹ́ mi báyìí.

Bó tilẹ̀ jẹ́ pé láti parí iṣẹ́ lásìkò, o máa ń fẹ́ le díẹ̀ tàbí kò rọrùn rárá, ó ṣe pàtàkì láti fi àwọn oníbàárà sọ̀kan tàbí alábàáṣiṣẹ́ sọ̀kan. Nítorí pé àkókò tí wọ́n bá ti fún ẹni ní pé àwọn fẹ́ gba iṣẹ́, òun ló yẹ kíyàn fi sọ́kàn kíyàn dẹ́ tètè ṣe é kí o lè parí kí àkókò náà tó dé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo máa ń lọ sọ́jà tàbí tí mo máa ń lọ síbi tí kò bá jìnà, àwọn kẹ̀kẹ́ máa ń ṣiṣẹ́ ní àwọn bẹ̀yẹ̀. Èmi kọ́ ni mo máa ń wà fúnra mi o. Mo máa ń wọ lọ síbi tí mo bá fẹ́ lọ ni, bí i ọjà tàbí ibi tí kò bá jìnà sí ibi tí mò ń gbé. Àwọn ibẹ̀ yẹn ni mo máa ń gun kẹ̀kẹ́ lọ.

Àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù lọ òhun ni, ní òru tí ó jẹ́ ago méjìlá òru títí di ago márùn ún òru. Ìdí tí mo fi fẹ́ràn àkókò yìí òhun ni pé kò kín sí ariwo. Mo jẹ́ ẹni tó kórira ariwo púpọ̀. Ní ìgbà yìí kò sẹ́ni tó ń sáré kiri, kò sẹ́ni tó ń pariwo tàbí tó ń lu nǹkan mọ́ nǹkan tí yó máa dí mi létí.

Rárá mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí pé mi ò kí ń ṣe akọ̀wé. A ní akọ̀wé níbi iṣẹ́ tó jẹ́ pé àwọn na máa ń ṣe ìgbàsílẹ̀ àwọn ohun tí a bá sọ tàbí tí a bá jíròrò ní ibi iṣẹ́. Ẹlòmíìràn o le gba ipò yìí ṣùgbọ́n ipò tí mo wà mi ò kí ń kọ ìròyìn rárá.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé, òhun ni iyàrá mi. Ibẹ̀ ni mo ti máa ń ní ìsinmi jù. Mi ò fẹ́ràn àyẹ̀rọ̀, ìbẹ̀ dẹ ni ó jẹ́ tèmi. Fún idi ẹ̀yí, mo le, mo le ṣe ohun tó bá wù mí, mo le ṣe nǹkan tí mo bá fẹ́ nínú iyàrá mi, mo lè gbé ohun síbi tí mo bá fẹ́ náà nítorí iyàrá mi ló jẹ́.

Àwọn orin tí mo fẹ́ràn jù àwọn orin Afrobeat ni. Nígbà mìíràn náà mo fẹ́ràn àwọn gospel music, àwọn orin ẹ̀mí nítorí pé wọ́n máa ń sọ̀rọ̀ sí ẹ̀mí mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ exercise tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo máa ń play Afrobeat nítorí pé wọ́n dùn gan-an, mi ò dẹ̀ le jó sí wọn. Orin ẹ̀mí nígbà tí mo bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ tàbí tí mo fẹ́ sinmi ọkàn, nígbà náà ni mo máa ń tẹ́tí sí wọn.

Ṣíṣe ìdúnàádúrà ṣe pàtàkì. Ìdí ni pé eeyàn gbọ́dọ̀ máa fi iye lé gbogbo ohun tí ó bá jẹ́ kókó tí ẹni náà fẹ́ gbé ṣe. Bí ki a sọ pé a fẹ́ sanwó ilé, a fẹ́ ra oúnjẹ sílé, a dẹ̀ fẹ́ jáde, a gbọ́dọ̀ fi iye lé wọn. Báyìí ni ó ṣe ṣe pàtàkì láti máa ṣe ìdúnàádúrà.

Ọmọbìnrin ni mí, mo sì ga tó jẹ́ pé èèyàn ò le rí mi kó ní pé mo kúrú. Mo ga tó fíìtì márùn ún sí íǹṣì márùn ún, mi ò kúrú rárá. Gíga tí mo ga jẹ́ èyí tí ó dára fún ọmọbìnrin. Bí mo bá ń lọ, mi ò kúrú rárá sí àwọn èèyàn tí mo bá pàdé.

Rárá, mi ò wọ gíláàsì ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wọ gíláàsì. Bóyá tí n bá ń jáde tàbí tí mo bá ń ṣiṣẹ́, nígbà mìíràn nítorí pé iṣẹ́ mi má ń jẹyọ ní ojú ìran, mi ó má ń fẹ́ràn láti máa wọ gíláàsì kí iná má ba à má wọ inú ojú mi jù. Ṣùgbọ́n tí mo bá ń jáde lọ síta, mo máa wọ gíláàsì nítorí òórùn kí n lè má dàbò bo ojú mi kó má baà jóná.

Ọ̀nà pàtó tí mo máa ń gbà láti bèèrè ìforíji, òhun ni kí n pe ẹni tí mo bá ti so ohun sí, tàbí ẹni tí ó ń bá mi jà, tàbí ẹni tí mo bí a ò sọ̀rọ̀ mọ́ kí n bèèrè pé, kí ló fà á tí a ò fi sọ̀rọ̀ mọ́? Kí ni mo ṣe fún irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ti le ṣàlàyé ohun tí mo bá ṣe fún wọn tí a kò fi sọ̀rọ̀ mọ́. Mà á mì wò bóyá èmi ni mo jẹ̀bi tàbí wọ́n ni wọ́n jẹ̀bi. Tí a bá ti jọ wò ó, a máa ti mọ̀ pé ẹniyi ó fẹ́ràn nkan bái, èmi náà ó sì fẹ́ràn nkan bái. Mà á dẹ̀ tọrọ àforíjìn pé, ká jọ máa ṣe bí a ti ń ṣe lọ ni mo ṣe máa ń tọrọ ìforíjìn.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, àmì ìràwọ̀ mi òun ni a mọ̀ sí káńsà. Àmì yí ó fún mi ní òye sí i nípa èèyàn tí mo jẹ́, ìsesí mi, ìhùwàsí mi, ó dẹ̀ máa ń jẹ́ kí àwọn nǹkan ye mi yégede ju bí mo ti ye mi tẹ́lẹ̀ lọ. Nígbà tí mo bá se àwọn nǹkan, mo máa ti mọ̀ pé ìdí tí mo fi ń se àwọn nǹkan yìí òun ni pé àmì mi ni ó ń dá mi lọ́nà tí mo tọ̀ àbí tí ó fẹ́ fi nǹkan hàn gẹ́dẹ́ sí mi.

Oríṣiríṣi àwọn ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Èyí tó jẹ pé mo máa ń sábà ṣe òun ni kí n bá wọn ṣ'ọ̀rẹ́, kí n bá wọn sọ̀rọ̀. Ni ọ̀pọ̀ ìgbà, kò ń ṣe pé owó nìkan ni ìṣòro àwọn ènìyàn. Ìgbà mìíràn, wọ́n kì í ní ọ̀rẹ́ tàbí ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀. Ilànà yìí, mo máa ń bá wọn sọ̀rọ̀ láti fi ràn wọ́n lọ́wọ́. Nígbà mìíràn, mo máa ń fi oore-ọ̀fẹ́ owó náà ran àwọn ènìyàn lọ́wọ́. Tí wọ́n bá ní owó lọ́wọ́ tí wọ́n ń wá ibi tí wọ́n ti máa rí ẹni yá wọn lówó, màá yá irú ẹni bẹ́ẹ̀ lówó tàbí kí n fi ta wọ́n lọ́rẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a rìn ní àlàáfíà. Mi ò fẹ́ ohun tí ó má a sọ mí sínú rògbòdìyàn tàbí kí ma bá àwọn ènìyàn jà. Ni ọ̀pọ̀ ìgbà kí ma rìn ní ọ̀nà tí ó tọ̀ tàbí tí ó yẹ tí kò fariwo. Àwọn tí ó bá ti n pa'rọ̀ tàbí tí wọn kò fẹ́ àlàáfíà ẹ̀mí ara wọn, mo má a yàgò fún wọn ni. Mi ò fẹ́ wàhálà nítorí náà ènìyàn àlàáfíà ni mò mọ á rìn.

Èdè tí ó ti ń wù mí láti kọ́ láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ gírámà, òhun ni èdè Faransé. Èdè Faransé dùn, òhun gan lọ mú mi máa kọ́ èdè àti láti máa ṣiṣẹ́ ní ẹ̀ka èdè lónìí. Nítorí náà tí bá ní àǹfààní sí èdè China náà, màá fẹ́ kọ́ èdè China ṣùgbọ́n ní àkọ́kọ́ màá fẹ́ kọ́ èdè Faransé.

Ní àkọ́kọ́, ilé ni mo ti máa ń ṣiṣẹ́. Mi ò kí ń lọ sí ọ́fíìsì kankan, ṣùgbọ́n nítorí pé mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní òwúrọ̀ ní ago mẹ́jọ, mo lè sọ pé ọ́fíìsì mi máa ń ṣí ní ago mẹ́jọ òwúrọ̀. Nítorí di èyí, mo máa tí ń bẹ̀rẹ̀ iṣẹ́ kí lè tètè parí ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo máa ń jẹ jẹ́ èyí tí ó bá ìlera ara mi mu. Nítorípé mi ò fẹ́ràn kí máa jẹ oúnjẹ tó ní ọ̀pọ̀lọpọ̀ ṣúgà rara. Àwọn ohun mímu náà tí ó bá ti ní ṣúgà púpọ̀, mo máa yàgò fún wọn pátápátá ni. Nítorípé ìlera ara mí, òun ló jẹ́ mí lógún. Bí àpẹẹrẹ, mo máa ń jẹ ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀ àti àwọn oúnjẹ tí wọ́n ní protein tàbí tí wọ́n jẹ́ óúnjẹ tí ó le dára fún mí nínú ara.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, ibẹ̀ la máa ti rí gbogbo nnkan tó ń lọ, a máa fúnni lọ́kàn balẹ̀ nípa ìrìnàjò tí yóò ń rìn àti láti ya àwòrán bí òkè òfurufú ṣe rí sí ilẹ̀. Tí yàn bá jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé, o máa mún ọkan eeyàn balẹ̀ gidi gan.

Mi ò tí ì rìn ìrìnàjò fún iṣẹ́ nítorí pé ní ọ̀pọ̀ ìgbà ìrìnàjò tí mo nílò láti rìn fún iṣẹ́, ìlú tí mo wà ni wọ́n ti máa ń ṣe. Àwọn akẹgbẹ́ mi mìíràn ní ilé iṣẹ́ wa ni wọ́n máa sábà wá sí ìlú tí mo wà láti wá ṣe àpérò tàbí ohunkóhun tí a bá fẹ́ ṣe.

iPhone òun ni orúkọ fóònù alágbéka tí mò ń lò. Fóònù náà dára gidi gan nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó lè ṣe. Bí àpẹẹrẹ, mo lè fi ya àwòrán, mo lè gba fídíò sí orí rẹ̀, mo lè fi pé ènìyàn, mo dè lè fi ṣe àwọn ohun mìíràn tí ó jẹ mọ́ iṣẹ́ nígbàkígbà tí mo bá fẹ́ lò ó.

Rárá o, mi ò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà mi. Ìdí ni pé oúnjẹ wọn máa ń mú bí mi, wọn kì ń ṣe dáadáa, wọn mo oúnjẹ ṣe dáadáa kò dẹ̀ kò dẹ̀ kí jẹ́ èyí tí mo fẹ́ jẹ, kò ń wù mí láti jẹ. Àti àwọn tó máa ń ta oúnjẹ ní òpópónà mi wọ́n níwà burúkú lọ́wọ́ gidi gan, gbogbo wọn wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ, wọ́n mọ bí wọ́n ṣe máa ń ṣe àwọn ohun níbàárà, wọ́n kò mọ̀ pé nítorí pé àwọn ti ṣí ṣọ́ọ̀bù sílẹ̀, ẹhn, nǹkan tó bá wù wọn ni wọ́n lè ṣe. Wọn ò ṣe ẹni tí wọ́n mọ iṣẹ́ ṣe rárá.

Rárá mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ orùn. Idí ni pé wọ́n máa ń wọn ẹni tí ó bá ní owó púpọ̀. Bí èmi níìsín, mo fẹ́ ní owó púpọ̀ kí lè máa ra oríṣiríṣi ẹ̀rọ ìrànwọ́ ọrùn tí yóò máa bá mi máa ká kọtìn mi sílẹ̀, tí yóò máa bá mi máa tọná, tí yóò máa bá mi ṣe àwọn ohun tí ó rọrùn ní inú ilé.

Èmi àti olórí isẹ́ mi a ní ìbáṣepọ̀ tó dán mọ́rán. Wọn ò kí ń yan ẹnikẹ́ni jẹ, àti pé àwọn ìyókù náà tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ ní abẹ́ wọn, gbogbo wa ni wọ́n máa ń tọ́jú tí wọ́n dẹ̀ máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá ṣe. Wọn kì í ṣe ẹni tí ó nífẹ̀ẹ́ wàhálà, iṣẹ́ tí wọ́n bá bí wá, òhun ni a máa ń ṣe ní àsìkò tí ó bá yẹ.